Fóònù alágbéka Tecno Spark 10 ni mò ń lò. Android ni fóònù yìí. Android thirteen ni software tí fóònù yìí fi ń ṣiṣẹ́. Òun ni system Android yẹn. Mo ra fóònù yìí ní bíi ọdún mẹ́ta sẹ́yìn ó sì rí lò fún mi gidigan. Mo fẹ́ràn rẹ̀ torí pé kí bátírì rẹ̀ ó máa ń pẹ́ gidigan kó tó tán.

Òwúrọ̀ gbogbo ọjọ́ Sátidé ni mo máa ń fọ aṣọ, torí wípé ọjọ́ Sátidé yìí nìkan ni mo máa ń ráyè áti ṣiṣẹ́ ilé àti fọ àwọn aṣọ mi. Mo máa ń lọ ibi iṣẹ́ ní ọjọ́ Monday títí di ọjọ́ Friday. Ọjọ́ Sátidé tó jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ weekend ni mo máa ń ráyè láti fọ aṣọ mi. Mo sì máa ń fọ ní àárọ̀ Sátidé.

Ìlànà ìpolówó mi kò le rá rá, kò ju wípé kí n má polówó ọjà mi lórí social- social media bí WhatsApp, Facebook, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì tún máa ń polówó rẹ lórí rédíò àti tẹlifíṣàn lẹ́ẹ̀kọ̀kan ọjọ́ tí owó mi bá ká. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìpolówó social media nìkan ni mo máa ń lò torí wípé ó yára ó sì lè jẹ́ kí ìpolówó mi dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Àti ọdún 2008 ni mo ti ń tẹ̀lé ẹgbẹ́ Manchester United. Player won kan tó ń jẹ́ Cristiano Ronaldo ló jẹ́ kí n fẹ́ràn ẹgbẹ́ yìí. Àti ìgbà náà ni mo sì ti ń tẹ̀lé ẹgbẹ́ yìí. Nígbà tí Ronaldo gan kúrò nínú ẹgbẹ́ eré ìdárayá yìí, mi ò fi ẹgbẹ́ náà sílẹ̀, mo sì ń tẹ̀lé wọn. Àwọn sì ni ẹgbẹ́ tí mo fẹ́ràn jù títí di òní olónìí, ẹgbẹ́ Manchester United. Ọmọ ẹgbẹ́ Manchester United ni mí títí lái.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, èyí tí ṣe máíkírófọ̀nù. Mo máa ń lò ó nígbà tí mo bá bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ bóyá nínú kíláàsì àbí nínú họ́ọ̀lù tó jẹ́ wípé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà lẹ́yìn wọn ò ní gbọ́ ohun tí mo bá ń wí àfi tí mo bá ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí. Ó ló fàá tí mo ṣe bá ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí, kí gbogbo àwọn ènìyàn tó bá wà ní ibi tí mo ti ń sọ̀rọ̀, pé wọ́n lè máa gbọ́ gbogbo ohun tí mo bá sọ láì yọ ẹnikẹ́ni sílẹ̀

Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń ra nǹkan ní ṣọ́ọ̀bù àbí mọ́ọ̀lù àbí ní ọjà. Ṣùgbọ́n Íńtánẹ́ẹ̀tì ti mú ayé rọrùn, mo lè ra nǹkan púpọ̀ nínú yàrá mi ká sì wá já fún mi nílé mi ká wá dìlífaà rẹ̀. Kódà mo lè ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lé ní mílíọ̀nù láì tẹta kúrò nínú ibi tí mo bá wà; bó ya ilé ni, bó ya iyàrá mi, bó ya ibi iṣẹ́, tó jẹ́ wípé ibikíbi tí mo bá fẹ́ ni wón ó wá já ọjà náà sí. Èyí ló fa tó fi jẹ́ wípé orí Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń ra nǹkan báyìí.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń kọ́kọ́ ṣe àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe yìí, màá ti kọ́ jáde sínú ìwé kí n lè mọ gbogbo nǹkan tí iṣẹ́ àkànṣe yìí nílò, gbogbo ọ̀nà tí màá gbà ṣe iṣẹ́ àkànṣe yìí, bí iṣẹ́ àkànṣe yìí yóò ṣe rí, àwọn gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀ àti gbogbo ọ̀nà tí mo lè gbà láti mú iṣẹ́ àkànṣe yìí wá sí síṣe bóyá nípa owó ni, nípa ẹni tí a ò jọ ṣé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tó tọ́ tó dá. Mi ò rẹ́ wọn jẹ rárára torí mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ ìrẹ́ jẹ tí kì í sì yan ọmọ ẹnì kejì jẹ. Ká jẹ́jẹ́ tó wá sọ àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tímọ́ tímọ́ tí mo fẹ́ràn. Mi ò lè yan wọ́n jẹ rárá o. Mo máa ń pín owó dọ́gba dọ́gba láàrín wa ni tí mo sì máa ń jẹ́ kó jẹ́ wípé ìdá ẹnìkan kò ju ti kejì lọ. Ìdá kan náà ni gbogbo wa máa ń pín.

Mo máa ń kí àwọn ènìyàn dáadáa pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọ̀yàyà. Ọ̀yàyà yìí ló máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé inú mi dùn àti rí wọn. Kì í ṣe wípé kí ń kí wọn bii eni tí inú mi ò dùn àti rí. Rárá o, mo máa ń kí wọn dáadáa mo sì máa ń farabalẹ̀ tí inú mi ó sì máa dùn tí àwọn náà a ríi wípé inú mi dùn làti rí àwọn. Inú tí wọ́n náà yóò sì dùn làti rí mi. A ó sì kí'rawa pẹ̀lú ọ̀yàyà àti ìdùnnú. Báyìí ni mo ṣe máa ń kí àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé mọ máa ń wá àwọn ohun èlò yìí lọ fún ra mi. Mo máa ń lọ sí àwọn oko àti àwọn ìgbèríko tí èèyàn ti le rí àwọn ohun èlò yìí, iyẹn àwọn ohun èlò tó dá ju, tó ní quality ju, màá sì lọ ra wọ́n fún ra mi. Mo gbàgbọ́ wípé ọ̀nà yìí ló dáa jù torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tó ń tà ní àárín ìgboro kò dára tó àwọn tí oko àti ìgbèríko yìí. Èyí ló fàá tí mo ṣe máa ń lọ sí àwọn oko àti ìgbèríko yìí fún ra mi kí n lè rí ìpèsè àwọn ohun èlò tí mo fẹ́

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn ní àlàbúrúkú. Kódà, n kò lè rántí ìgbà náà pàtó tọrí wípé ó ti pẹ́ gan. Mo jẹ́ ẹnìkan tí kì í sábà lá àlá púpọ̀púpọ̀. Ká ṣẹ̀ṣẹ̀ tó wá sọ àlàbúrúkú, mi kò ti rántí ìgbà náà kódà. Ṣùgbọ́n tí bá ní kí n sọ ìgbà kan, màá sọ wípé ó ti lé ní ọdún kan sí méjì tí mo ti kẹ́yìn ní àlàbúrúkú gbẹ̀yìn. Mi ò sábà ní àlá gan tó jẹ́ àlá.

Rárá o, mi ì ń naa ara mi torí wípé mo ní ìgbàgbọ́ wípé kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ tó lè mú mi na ara mi, torí nína ara mi kó ni ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n ríronúkù, ọ̀nà àbáyọ gan-an ni o dá kí i ṣe wípé kí ń má na ara mi, kí ń má bọ́ ara mi. Èyíi kò ní ṣe ǹkan kan ju kí ó kàn bá inú mi jẹ́ lọ. Èyí ló fàá tó jẹ́ wípé gbogbo ìgbà tí mo bá ti wà nínú wàhálà bí mo ṣe ǹkan tó burú, mo má ń wá àtúnṣe ni àti ọ̀nà àbáyọ. Kì í ṣe wípé kí ǹkan má na ara mi lásán.

Ẹ̀bùn tó nìtumọ̀ tí yóò má wúlò fún ẹni tí a bá fún lẹ́bùn fún ìgbà tó bá pẹ́, ni mo fẹ́ràn láti máa fún èeyàn. Ẹ̀bùn tó lápeẹrẹ, kìí ṣe ẹ̀bùn tí kò ní ìwúlò tí yóò kàn rẹwà tí kò ní ní ǹkan tí wọ́n á fi ṣẹ lásán, ṣùgbọ́n ẹ̀bùn tí yóò wúlò dáadáa tí ẹni náà yóò lè máa rántí nígbàkúgbà tó bá n lọ wípé, àhh, Lágbájá ló fún mi ní ẹ̀bùn yìí tí inú rẹ̀ yóò sì máa dùn. Irú àwọn ẹ̀bùn yii ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.